Ó múnu mí dun tí ó dẹ̀ dára gidigidi náà ṣi, nígbà ọmọdé mi jẹ́ ìgbà kan tó jẹ wipe mo ṣe gbogbo àwọn nǹkan tí ó pò, ìgbà tí mo lò pelu ọ̀dọ̀ bàbá bàbá mi jẹ́ ìran tí mi, ìgbà ọmọdé mi tí mo fẹ́ràn gidigidi tí ó dẹ̀ lámì láka, tí ó dẹ̀ múnu mí dun gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ lẹ́wà ṣi gidigidi náà.

Ṣé o máa ń na ara rẹ? Láti máa na ara mi, wà lára àwọn ǹkan kan tí óò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ó de wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà, mo de màá ṣe lé é lójoojúmọ́ nítorí pé ó yẹ wá ju ọ̀tọ̀ọ̀tọ̀. Ó wà yá kì í kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ màá ṣe.

Ọ̀ dẹ́ jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì náà, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní oorekoọrẹ̀ nítorí pé ó wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa n rí dájú pé mo ṣe eléyìí ní àkókò pẹ̀lú àwọn ènìyàn tí mo fẹ́ràn ní orí fóònù náà nitoripe ó dá láti ṣe.

Ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe láti ri dájú pé èèyàn ò fi nǹkan kan ṣòfò náà tí ó dẹ̀ jẹ́ nǹkan tó dára gedegbede. Mo dẹ̀ máa ń ri dájú pé mo máa ń ṣe ìgbékalẹ̀ àwọn iṣẹ́ yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé láti ṣe ìgbékalẹ̀ iṣẹ́ wà lára àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì ní ibiṣẹ́ náà.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù gege bi ènìyàn, òun ni àjọ̀dún ìgbà Kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ ìgbà àjọ̀dún wà tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dà máa ń ṣe àwọn oríṣiríṣi nǹkan gege bi ènìyàn. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dùn tó láyọ̀ tí yóò lè lárinrin náà ìdí nìyí tí mo fẹ́ràn ìgbà yìí gidi gidi.

Mo bá wò ní yóò ṣe máa ń kí àwọn ènìyàn láti kí àwọn ènìyàn ju nǹkan tí ó dára tí ó lè túnṣe padà kí mo lè máa ṣe lẹ́yìn. Ní oríṣiríṣi ọ̀nà náà, ìdílé dàgbà dúró ní àwọn ènìyàn tí mo bá fẹ́ kí wọ́n dùn bara àwọn nǹkan tí ó dára tí ó lè túnṣe padà àti tí ó lè yẹ kí ènìyàn tó máa ṣe ní gbogbo ìgbà náà ìdí nìyí tí mo fẹ́ máa ṣe lẹ́yìn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Láti máa tọ́jú ara mi jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Ìdí ni yẹn m tí mo fi máa ṣe eléyìí nítorí pé ara lè jẹ́ nǹkan tí ó dára, tí ó si yẹ kí ènìyàn kí ó máa ṣe. Mo dà máa ń tọ́jú ara mi ní ọ̀nà tí ó pọ̀ gidigidi.

Ṣé o máa ṣe ìṣẹ́jú wákàtí lọ́ọ̀? Láti máa ṣe ìṣẹ́jú wákàtí lọ́ọ̀ wà lára àwọn nǹkan tí mo máa ṣe. Ní ọrọ̀ ìpẹ́, láti ìṣèju wakáti lọ̀ jẹ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ nígbà mìíràn. Rárá, nígbà tí mo bá ní iṣẹ́ tí ó pọ̀ lọ́wọ́ àbí nígbà tí àwọn ọmọ bá nílò láti pàdé, àn, nǹkan tí mo nílò láti ṣe náà jẹ́ màá ṣe ẹlẹ̀yi.

Ṣé o wù ú ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìnú rírán? Láti fẹ́ iṣẹ́ mú sí ilú miírán jẹ́ ǹkan tí ó dára o dẹ̀ wá lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì náà. Nítorí wipé à nígbà tí ayẹ rẹ bá yọ sílẹ̀ láti ṣe eléyìí, mọ́ máa ń ṣe laláìsí àní-àní nítorí pé kí ènìyàn ṣe elèyii jẹ́ ǹkan tí ó dára ṣẹ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni ó fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ni ẹgbẹ́ orílè-èré ìtàgé. Ẹgbẹ́ orí-ìtàgé jẹ́ àwọn ẹgbẹ́ kòn tíì tó dára, won de máa ń ṣiṣẹ́ tí oye kan ṣe, wọ́n máa mọu ènìyàn rerìn-ín. Wọ́n de wọa lára àwọn eléyi tí mo fẹ́ràn, nítorí, nítorí wipé eleyi je nǹkan tí ó dára ti o de tun ṣe pàtàkì.

Nítorí wípé eléèyì jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó lè dá gidi gbìdì ni, à mo dẹ̀ máa lo data tí ó pọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ na torí pé mo ní àwọn iṣẹ́ tí ó pọ̀ tí mo máa ń ṣe ní orí fóònù mi. Idí nìyẹ́n tí fi mo máa ń lo àwọn data báyìí ó de jẹ́ nǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni.

Kí ni a máa ń wọ̀ nígbà tí a bá lọ sun? Nígbà tí mo bá fẹ́ lọ sun, mo fẹ́ràn láti máa wọ aṣọ òru. Aṣọ òru jẹ́ aṣọ kan tí da ra lọ́pọ̀lọpọ̀ tí ó dè wù mí láti maa wọ ní gbogbo ìgbà. Náà ni wọ́n sọ pé àwọn aṣọ wọ̀nyí fẹ́lẹ́. Wọ́n dẹ́jẹ́ aṣọ kan tó jẹ́ pé nígbà tí ẹ̀yin bá wọ̀ wọ́n kò kí ń mú òru mú ènìyàn. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn àwọn aṣọ yì ní alẹ́ nígbà tí mo bá fẹ́ lọ sun.

Nígbà wo ni ó keyin gun okọ́ akẹ́rù? Okọ́ akerù jẹ́ okọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Òkọ́ yi jẹ́ okọ́ kan tí ó dára, tí ó dè ṣe pàtàkì. Lóòrèkóòrè nígbàtí mo bá lò wọ́n, nítorípé òun ni mo máa ń lò. Nígbàtí o bá wù mí láti kẹ́rù àbí láti ṣe àwọn iṣẹ́ kan tó ṣe pàtàkì náà sì.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Ti n be de pín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó burú. Mo dẹ fẹ́ràn láti ṣe eleyii nígbà míì tí aaye re bá ṣi silẹ̀ boya nigba ti mo bá wà pẹ̀lú àwọn ènìyàn tí kò ní oúnjẹ. Eleyii dè jẹ́ ǹkan tí ó dára kí èniyàn kí ó ṣe nà. Eleyii dè máa ń jẹ́ kí n ṣe àwọn ǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn gidigidi.

Bí mo ṣe máa n ririn lọ sí ìṣe ọjà ẹ̀rọ sórí iṣẹ́ jẹ́ nǹkan tó dára, mo rẹ̀ mọ́ òògùn ọkọ̀ akẹ́rù ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára tí ó lè kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó bójúmu tí ó lè níwà tí ó lè dára lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà náà si.

Ṣé o máa dína àkókò? Láti máa dína àkókò jẹ́ nǹkan tí ó dára láti dára pẹ́ mọ́ wọn. Mo kàn mú àwọn àkókò àwọn ènìyàn. Ṣòfò eléyìí wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ní òòrèkóòrè nígbà tí ayé rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe ìrù àwọn nǹkan báyìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ṣe gbogbo ìgbà náà ṣi.

E, o jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ṣe nígbà tí ayẹ ìbà sì ṣí rẹ̀ náà, ó de jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidigidi fún mi gẹ́gẹ́ bí ènìyàn, àmọ́ dẹ̀ jẹ́ eyan tó kọ̀ máa wò emi ni oore kórè náà, nítorí kọ́ jẹ́ ǹkan tó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà tí ko dára ni láti máa ṣe síbẹ̀.

Nítorí pé eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó de dára náà. Nítorí pé eléyìí de jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí ẹ̀mí èèyàn gùn ki ara kí ó dè wà ní okun náà. Idi nìyẹn tí mo fi máa ń ṣe ìdárayá tí ó dè máa ń gbé orin tàbí kí n lọ sí ibi gym náà. Eléyìí dẹ́ ǹkan tí ó dára gidi-gidi.

Báwo ni mo ṣe maa ń gbà ìyìn. Nígbà tí mo bá ṣe nǹkan ọ̀tún ní ibi iṣẹ́ àbí nínú ilé, ìgbà yìí mo máa gbà yìn. Ó dè jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Eléyìí dè wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nítorí kó jẹ́ nǹkan tí ó dára ìdí nìyí tí èmi fi máa ń ṣe àwọn eléyìí níwọ̀n tí ó tó àti níwọ̀n tí ó yẹ.

À, mo de máa fẹ́ràn láti máa ra oúnjẹ nípọnú wá, lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé mi ò mọ ibi tí wón ti ra oúnjẹ wọ̀nyí. Ẹleyií de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dára kó máa rí láti pé mo ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí kò dá lọ́pọ̀lọpọ̀ tí ó de máa múnu mi dùn ní gidi gidigidi.

Éleyii dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ mo dẹ̀ máa n rí dájú pé mo mọ bí wọ́n ti ń se oúnjẹ dáadáa tí ó de jẹ́ ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pe ó dùn. Mo dẹ̀ mọ bí wọ́n se ń ṣe eleyii dáadáa. Ìdí nìyẹn torí pé nígbà tí àyè bá wà láti ṣe eleyii, mo máa ṣe é nígbà tí ó tó àti ní igbà tí ò ye náà.

Ìdí nìyẹn tó jẹ́ pé mo maa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nírò láti ṣe ní dìdì dìdì. Wọn dẹ̀ máa lo àwọn etígbọ̀ tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde. Etígbọ̀ jẹ́ etígbọ̀ kan tó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń gbọ́ èrò gidi rí tí ó dà dára kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà tí ó bá fẹ́ gbọ́ àwọn ǹkan náà síbẹ̀síbẹ̀.

Ṣé ò ní ìyàwòrán rárá? Ìyàwòrán jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí mo ní lára gẹ́gẹ́ bí ènìyàn. Mo ya àwòrán dada nígbà tí mo wà ní kékeré gẹ́gẹ́ bí pé iná ni wọ́n fi ṣe, àmọ́ eléyìí wa lára àwọn ǹkan tí ó tún múnú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà síbẹ̀.

Ṣé o máa ṣe yoga? Yoga wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Yoga jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa rí bí wọ́n ṣe ń ṣe nígbà tí ayẹyẹ bá ṣe sílẹ̀. Nítorí pé eleyi wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kì í máa ṣe nínú gbogbo ìgbà náà. Ilé dẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó dára, mo dà máa ń ṣe eleyii náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé eléyìí wà lára àwọn nkankan tí ó ṣe pàtàkì láti máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà. Ó dà jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà tí ó dà máa ń múlẹ̀ nínú ìdùn ní gbogbo ìgbà.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àmo mi ò kí n lo wákàtí láti wò ó ní ojoojúmọ́, ṣe ò mo pe eleyii wa lára àwọn ǹkan tí kò tọ̀nà tí kò yẹ kí ènìyàn kí ó má ṣe náà? Mo máa rí dájú pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo ní ṣe ní ọ̀gàn pẹ̀lú ní wákàtí, mi ò kí n lo wákàtí, ìṣẹ́jú ni mo máa ń lò níbẹ̀ náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rù fún ìlera jẹ́ àwọn oúnjẹ kan tó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn máa ń jẹ. Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó dára tí mo lè máa ń jẹ gẹ́gẹ́ bí ènìyàn ni orekórè náà ń sọ pé o máa ń ṣe òrí ìyàrá ènìyàn lè wà lára àwọn oúnjẹ tó jẹ́ pé nígbà tí ènìyàn bá ń jẹ, máa jẹ́ kí ènìyàn wà ní déédé náà síbẹ̀síbẹ̀.

Àwọn ojú òpa ìlú dára ní ọwọ́, ojú ayókúrò ayélujára àti ìmuwàdí jẹ́ ǹkan tó pọ̀ díẹ̀ mìíràn wà ní orí Facebook, orí WhatsApp àti Instagram náà tó yẹ pé bí ìran lò láti ṣe ìpolówó tí ó dára. Ìpolówó ọjà tí ṣe àwọn ǹkan kan tó ti ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn yẹn ní gbogbo ìgbà náà sibesibe.

Báwo ni o ṣe máa rán àwọn ènìyàn lọ́wọ́? Láti máa rán àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ ǹkan tí ó dára, Mo de máa ń ṣe eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó ye. Nígbà tí o bá wun mi láti rán àwọn ènìyàn lọ́wọ́, mo máa ń ṣe àwọn iṣẹ́ lórí rẹ̀ boya kí fún wọn ní owó, kí gbà wọ́n ní ìmọ̀ràn àbí láti bá wọn ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí wọn náà síbẹ̀

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dè wá lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀ rán. Nígbà tí mo bá wọ àwọn eléyì, mó máa ń rí dájú pé mo ṣe kí mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí wípé eléyì wà lára àwọn nǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní ìgbà kùùgbà náà tí ó dè dára sí mi.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Nígbà yẹn lòun tí olùkọ́ mi dẹ̀ nà mi nílé ìwé, èléyìí jẹ́ ìgbà ìkẹyìn tí mo sunkún. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo kọ́ àwọn ẹ̀kọ́ tó tú yè kooro tí ó dẹ̀ tún ṣe pàtàkì fún mi. Ní gbogbo ìgbà náà, èléyìí wà lára àwọn nǹkan tí ó tún máa múnú mí dùn nítorí pé mo kọ́ àwọn ẹ̀kọ́ yìí.

Nígbà wo ni o kẹ́yín lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí, ó dẹ̀ wà lára àwọn ǹkan tí ó dáa kóde yẹ̀ kí ènìyàn máa ṣe náà. Ẹlèyi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ojú mi dára nígbà tí mo bá lọ sí àwọn ìṣẹ́gun ọdẹ wọ̀nyí láti ṣe gbogbo àwọn ǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Ọdẹ.

Ṣé o fẹ́ràn lò èrò ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa n lo lé ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tí o sì yẹ, nítorí pé eléyi wà lára àwọn ǹkan tí ó yẹ kí ènìyàn máa lo ní òrèkóòrè láti rí dájú pé ènìyàn ṣiṣẹ́ ọ̀tún àti gbogbo àwọn ǹkan tí ènìyàn ń ṣe ó tẹ̀síwájú ni daradaraà náà. Nípà ìdí èyí, mo fẹ́ràn láti máa lo àwọn ẹ̀rọ ìgbésókè yìí.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibi ìgba tí mo ṣè lo ní oṣù tó kọjá, nígbà tí mo dé ílé tí mo rí pé kò sí oúnjẹ tí mo le jẹ nílé, mi ò de ní àyè láti se oúnjẹ náà. Ìgbà yìí ni mo lọ, à. Ìgbà yìí ni mo lọ sí ilé oúnjẹ, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ náà síbẹ̀.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ìsinmi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo fẹ́ràn láti lọ sí ìsinmi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nítorí pé eléyii jẹ́ ǹkan tó dára, tó dè yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà. Aà, mo fẹ́ràn ìlú China. Ìlú China jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti lọ, nítorí pé wọ́n ní àwọn ǹkan oríṣiríṣi tí ó pọ̀ síbẹ̀ náà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dára dára? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí, mo dẹ̀ mọ̀ wọ́n dára dára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń ṣe àwọn nǹkan ọ̀tún àti láti fi gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú. A dẹ̀ máa ìbáṣepọ̀ wa dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé ò ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi. Ọkọ̀ mìí de jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi nítorí pé nígbà tí mo wà ní ibi iṣẹ́, wọ́n gbé ọkọ̀ yìí fún mi. Eléyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi gege bí ènìyàn tọ́ dáàjì kí ènìyàn kí ó máa ṣe. Nígbà tí inú ènìyàn bá ṣe léèé, ó máa jẹ́ kí ara wà ní pípé àti kí ènìyàn máa ṣẹ́ aseju.

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, àmọ́ óde máa ń mú omi tó pọ̀ ní ojúmọ́ náà. Nítorí pé omi wà, ó jẹ́ nǹkan tó dára ní àgọ́ ara ènìyàn. Eléyìí dé jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi nítorí pé tí ènìyàn bá ṣe eléyìí, ó máa jẹ́ kí ara wà ní pípe. Ó dẹ̀ máa jẹ́ kí ènìyàn ní ààyè láti ṣe àwọn oríṣiríṣi nǹkan tí yóò tún ṣe pàtàkì fún ènìyàn ní àkókò náà síbẹ̀síbẹ̀.

Eléyi dẹ́ tun jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Nítorí wi pé àlati ka àwòrán ilé jẹ́ nǹkan tí ó dára. Mo de máa ń ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé mo máa ń lo ọgbọ́n, ìma àtí òye ni mo máa ń lò. Ó dè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo de máa ń lò fún àwọn iṣẹ́ àti àwọn nǹkan-kan tí ó tún ṣe pàtàkì sí mi ní ọ̀nà tí ó pọ̀ gidigidi náà.

O jẹ́ ǹkan tí ó dẹ́ dára ni. À, mo dẹ̀ fẹ́ràn láti máa fin tùràrí gídígidí nítorí pé tùràrí máa ń ní ẹ̀mí buburu jinna kuro ninú àyíká. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára nítorí pé eleyii jẹ́ ǹkan tí mo máa ń lò ní òrèkóòrè náà láti dáju rí pé mo ṣe gbogbo ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó dẹ́ yẹ ní gbogbo ìgbà náà.

Eléyìí dẹ́ nǹkan tí ó dára láti máa ṣe nítorí pé àwọ̀ tí mo fẹ́ràn ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí inú mi dà máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá wọ àwọ̀ yìí, nítorí pé ó máa ń jẹ́ kí ara dán, ó máa jẹ́ kí ara wà ní pípé. Ó dà jẹ́ aṣọ kan tí mo ti máa ń lò ní gbogbo ìgbà nígbà tí mo wà ní kékeré náà, idi nìyẹn tí mo ti fẹ́ràn àwọ̀ yìí tí ó dára.

Agogo mẹ́lọ̀ ni o maa n lọ sùn, mo máa sùn ni dédé aago mẹ́sàn-án ìrọ̀lẹ́, ìgbà yii ni mò máa n ráyè lọ sùn nígbà tí mo bá ti parí gbogbo àwọn iṣẹ́ tí ó bá wà ní ọwọ́ mi láti ṣe. Ìgbà yii ni mo máa n lọ sùn, ó dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára tí o lẹ́tọ̀ọ́ tí inú mi dẹ̀ máa ń dùn nígbà tí mo bá ṣe àwọn ẹlẹ́yin náà nítorpe ó jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ní àyè láti ṣe àwọn ǹkan tí ó tún pọ̀.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí mo máa ń jí dédé ago marun. Nígbà tí mo bá ji, mo máa ṣe àwọn iṣẹ́ ilé tí mo nílò láti ṣe. Nígbà tí mo bá parí àwọn ilé yìí, mo máa rí i lájú pé mo fọ, a, mo ṣe eré ìdánì. Toje kí mo máa n ṣe ní òwúrọ̀ or kí n tó jáde kí n tó múra sílẹ̀ láti lọ sí ibi iṣẹ́ náà. Àwọn ele yi jẹ́ nǹkan tí mo máa ń ṣe gidi gidi.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream gẹ́gẹ́ bí ènìyàn ọ̀hún ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè ma ń mú inú mi dùn nígbà tí mo bá mú. Ìdí nìyẹn tọ́je wí pé nígbà tí ó bá wù mí láti mú ìdí nìyí tọ́je pé nígbà tí ó bá wù mí láti mú nítorí pẹ ó jẹ́ ǹkan tí ó máa ń ṣàra lòrẹ́ tí ó dè dára ní àgọ́ ara ènìyàn náà.

Nítorí pé eléré wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, ó dẹ̀ jẹ́ ǹkan tí, ǹkan tí otún dára náà tí ó dé lè wà nínú, à nígbà tí òjò bá dẹ̀ ń rọ̀ mo dẹ̀ fẹ́ràn láti máa wà nínú ilé torí pé mi ò fẹ́ràn òjò, mi ò dẹ̀ fẹ́ràn òtútù. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eré ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó ṣi yẹ ni gbogbo ọ̀nà náà gidi gidì.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza gẹ́gẹ́ bí ènìyàn, àwọn ni ohun bí crispy bacon. Àwọn crispy bacon jẹ́ àwọn ǹkan kan tí yóò ṣe pàtàkì tí mo dẹ fẹ́ràn náà, ti ó dẹ máa mú mí dùn ní orekórè nígbà tí, à, mo bá jẹ wọ́n. Àwọn ẹlẹ́ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ ṣe ore lara ènìyàn.

Kí ni ìmọ̀ tuntun tí ó fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ẹniyan ni ìmọ̀ sáyẹ́ǹsì tí àwọn oloyinbo láti rí àwọn nǹkan tuntun ṣe ní orí kọ̀m̀pútà. Gẹ́gẹ́ bí o de jẹ́ ìmọ̀ tuntun kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí mo de fẹ́ràn láti kọ́ láti le ri pé àwọn iṣẹ́ mi tẹ̀síwájú mo sì lè ṣe àwọn nǹkan ọ̀tún náà sébẹ̀síbẹ̀.

Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyi ní ọ̀nà tí ó tọ́. Mo dẹ̀ ti gún alùpùpù rí gán. Alùpùpù jẹ́ ọkọ̀ kan tí mo máa ń wo nígbà tí mo wà ní kékeré. Nígbà tí n bá fẹ́ lọ pọ̀n mi lọ sóko tàbí lọ sí ọjà, alùpùpù ni ọkọ̀ tí a máa ń gùn lọ síbẹ̀. Ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí a dẹ̀ máa ń lò gidigidi nígbà yẹn lọ́hùn-ún. Ìdí nì-- inú mi dẹ̀ dùn síi, síbẹ̀ síi.

Kí ni o máa ń wà nínú ìṣe tuntun? Òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì ai mi, mo de máa ń wá àwọn nǹkan tí ó pọ̀ nínú wọn. Nítorí pé eléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ wùn mí láti máa ṣe náà. Ìdí nìyẹn to je wi pé mó máa ń ṣe gbogbo àwọn eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Eleyi de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní gbogbo ìgbà náà síbẹ̀. Mo dẹ̀ máa rí pé nọ́mbà àwọn orílẹ̀ mọ̀ ní wọ́n lọ́wọ́ nítorí pé àwọn eleyen won máa ń pè nígbà tí mo bá ní nkan pajáwirì àbí nígbà tí mo bá nílò láti ṣe àtúnṣe sí orí àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi náà. Nọ́mbà yìí jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì sí mi tí mo dẹ̀ máa ń pè ní gbogbo ìgbà nítorí pé ó ṣe pàtàkì.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tuntun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ra eleyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Idi niyen tí mo fi máa ń ṣe àwọn eleyìí ní dídàradidára nígbà tí ẹ̀rọ ayárabíàṣá tí mo bá ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́. Ìgbà yìí ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó dẹ̀ jẹ́ ǹkan tó dára láti máa ṣe.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan nítorí pé mo jẹ́ ènìyàn kan tó ní, à, tó ní ọgbọ́n tó dẹ̀ ní ìmọ̀ láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Eléyìí dẹwà lára àwọn nǹkan tí ó tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nínú gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ṣe wo àwọn nǹkan tó ṣe pàtàkì. Nǹkan tí mo dẹ̀ fẹ́ràn láti máa gbọ́ ni orin. Orin wà lára àwọn àwọn nǹkan tó jẹ́ wípé ó ṣe pàtàkì tó dẹ̀ máa ń múnú mi dùn lóòrèkóòrè náà. Nípa ìdíèyí, nígbà tí mo bá wà nínú ọkọ̀, orin ni mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé ó jẹ́ ǹnkan tí ó dára tí ó dẹ̀ máa ń múnú mi dùn.

Ṣé o máa ń ṣe ṣọkọtọ́tún? Ìṣọkọtọ́tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mọ̀ dẹ̀ máa ń ṣe nílé gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí àyè rẹ̀ bá ṣẹ́ sílẹ̀ fún wọn láti ṣe. Nítorí pé mo gbagbo pé ó wà lára àwọn ǹkan tó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ìdí ni yẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹyii ó dẹ̀ wà lára àwọn ǹkan tí ó tún máa ńinu mí dùn nígbà tí mo bá ṣè wọ̀n lọ́pọ̀lọpọ̀ náà.

Èso wo ni a fẹ́ràn jẹ ju, èso tí wọ́n fẹ́ràn jẹ ju ni èso àjàrà, tí ẹgbẹ́ wọn ló gbọ́n mọ̀ sí èso apple. Èso jẹ́ èso kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí ó máa ń ṣìrun lórí ara. Ó jẹ́ èso kan tí ó dùn, tí inú mi dej máa ń dùn ṣe lọ́rẹkọ̀ọ̀rẹ́. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lára tí mo dẹ̀ fẹ́ràn jù, tó jẹ́ pé ó dá lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn kí ó máa jẹ eléyìí.

Òun tí oma n mú inu mí dùn nígbà tí mo bá ṣe irú àwọn ilé yìí náà, mo dè fẹ́ràn láti máa ra àwọn ẹbùn tí o bá dá lọ́pọ̀lọpọ̀ fún àwọn ènìyàn. Èyí pé òwúrọ̀ àwọn ẹbùn yìí jẹ́ àwọn ẹ̀bùn kan tí ó dára tí ó de yè kí ènìyàn máa rà, tó ní owó lórí ọwọ́, tó ní àmì tí ó dára tí ó dè jẹ́ nǹkan tí àwọn ènìyàn lè máa rí ní gbogbo ìgbà náà. Àwọn ilé yìí ni mo fẹ́ràn láti rà.

Ṣé ó máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Idi niyen tí mo fi máa ń ṣe àwọn eleyi ni gbogbo ìgbà náà, láti máa pa ohun ọ̀ṣọ́ sára jẹ́ nǹkan tó dára mo dè máa ń ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Nítorí pé eré wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ nǹkan tí ó dára náà.

Nítorí wípé eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de yẹ kí n máa ṣe ní gbogbo ìgbà náà láti ri dáju pe. Gbogbo àwọn ǹkan tí wọn ṣe n tesiwájú ní dára ni dára. Mo de máa ń dáju pe mọ máa kọ́ àwọn ètò àti àwọn ìmọ̀ tuntun kompútà, ari dáju pe àwọn ìṣe ọjọ́ iwájú tesiwájú ní ọ̀nà tí ọ̀tọ̀ àti ní ọ̀nà tí òṣìye náà ṣi.

Ṣé o ní abala ọjọ́? Abala ọjọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dẹ jẹ́ ǹkan ti imọ̀ní náà. Abala ọjọ́ ni mo dẹ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti ṣe gbogbo àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń jo ko sí abala ọjọ́ mi láti kàwé, láti ṣe àwọn nkan kan ti ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbàkúùgbà náà, elédè jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe náà sì.

Ṣé o mọ bí a ti ń péjá? Bí a ti ń péjá wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣẹ gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ mọ bí a ti n ṣe èleyí, èleyí wà lára àwọn ẹ́kọ̀ tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe gidigidi náà dínì yẹn. Bí a ti ń péjá wà lára àwọn ǹkan tí mo mọ ọṣẹ ti o dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn ní oríṣiríṣi ọ̀nà náà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó de wà lára àwọn ibìkan tí mo fẹ́ràn láti máa lọ náà. Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí ó dára, ó de jẹ́ ibìkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Eleyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dè máa ń ri dájú pé mo máa ń lọ síbẹ̀ ní gbogbo ìgbà náà. Aà, mo máa.

Nítorí wípé eléyìí jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì gidigidi gidi lọ́pọ̀lọ́pọ̀. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń wọ àwọn bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ láti rí dájú pé mo lè sáré, mo lè ṣe àwọn ǹnkan kan tó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé eléyìí jẹ́ ǹnkan tó dára. Eléyìí dẹ̀ ìwà lára àwọn ǹnkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì gidigidi.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára ní ìgbà gbogbo náà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní ìgbà gbogbo náà. Láti máa wojú àwòrán jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléèyí. Inú mi dẹ̀ máa ń dùn nígbà tí mo bá ṣe wọ́n, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ilé idẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà ní gbogbo ìgbà. Nítorí pé mo máa rí dá pé mo ṣe eleyii ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Mo dẹ̀ máa n rí dá pé bátìrì máa n dúró, nítorí bátìrì jẹ́ bátìrì kan tí ó ṣe pàtàkì tí ó níná tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa lòó fún oríṣiríṣi àwọn iṣẹ́ tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ni.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ jù, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ arówójẹja. Ẹ̀fọ́ arówó jẹja jẹ́ ẹ̀fọ́ kan tí ó ní ewé tí ó tóbi, ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó dùn tí ó máa ń fún'yàn ní ẹ̀jẹ̀ tí ó dẹ̀ dá lọ́pọ̀lọpọ̀ nígbà tí ènìyàn bá fi sebẹ̀. Ẹ̀fọ́ yìí ni ẹ̀fọ́ kan tó jẹ́ pé ó dáa lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa ń jẹ ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára gidigidi sí i.

Nígbà wo ni o máa n ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó ilé jẹ́ nǹkan tó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì ná. Mo dẹ̀ máa n rí pé eleyìí dára, ó dẹ̀ jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, idi nìyẹn tí mo fi máa n ṣe àwọn ilé yìí. Nítorí pé ìmọ́tótó ilé mi wà lára àwọn nǹkan tí ó máa ń mú inu mí dùn, mo dẹ̀ máa n rí pé mo máa ṣe é ní àárọ̀ tó náà.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Láti máa jí ní òwúrọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń jí ní òwúrọ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà. Nígbà tí mo bá jẹ́ jí ní òwúrọ̀, mo máa ń gbàdúrà, mo lè máa ṣàwọn nǹkan tó ṣe pàtàkì. Eléyi de ó jẹ́ lára àwọn nǹkan tó máa ń mú mí dùn nígbà tí mo bá ṣe eléyè nítorí pé ó jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe síbẹ̀.

Eleyii dẹ́ wà lára àwọn nǹkan tí ó máa ń múnú mi dùn ní gbogbo ìgbà náà sì. A mo dẹ̀ fẹ́ràn oúnjẹ tí à á oúnjẹ ìrẹsì ni oúnjẹ tí mo fẹ́ràn jẹ tori pe àwọn oúnjẹ wọ́nyii jẹ́ oúnjẹ kan tí ó dára, tí ó ní nǹkan tí ó dára nínú tí o dẹ̀ máa múnú mi dùn ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ mọ bí wọ́n ti ń ṣe àwọn oúnjẹ yii ni oríṣiríṣi ọ̀nà idi niyen tí mo fẹ́ràn ìrẹsì.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí mi ò kí ń jẹ. Nígbà tí mo bá ní oúnjẹ tó kù, màá gbé àwọn oúnjẹ yẹ̀nbfọ́ àjà ní àbí àwọn ẹranko sí mi. Nítorí pé kí ènìyàn máa jẹ oúnjẹ tó kù kì í ṣe nǹkan tí ó bójú mu. Ìdí eyán ta pé nígbà tí oúnjẹ bá kù, mi ò kí ń jẹ irú àwọn oúnjẹ wọ̀nyí. Nítorí pé kì í ṣe nǹkan tí ó dára tí ó tẹ́lẹ̀ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà.

Ìgbà mélòó ni o ma jẹ́ kí fóònù rẹ gbà ná? Fóònù mi jẹ́ ǹkan ti ṣe pàtàkì, mo de máa jẹ́ kí fóònù mi gbà ná fún wákàtí méje, wákàtí mẹ́ta sí mẹ́rin lójoojúmọ́. Rántí pé, fóònù ni mo máa ń lò fún àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́, ẹlẹ́yi wà lára àwọn nǹkan tí ó wà nínú ọkùnrin ní gbogbo ìgbà náà, ìdí niyi tí mo fi máa ń ṣe ìruàwọn ẹlẹ́yi síbẹ̀.

Báwo ni oṣẹ́ máa ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò? Àkópọ̀ fún ìrìn-àjò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Ah, ilé dẹ̀ wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà láti máa ṣe nù nítorí pé ó wà lára àwọn ǹkan tí mo máa ń mú mí dùn gidi gidí náà.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí ó burú díẹ̀, kì í dè n ṣe orúkọ kan tí mo ní. Nitori pe nígbà tí orúkọ ènìyàn bá ní orúkọ ìnagijẹ, ó jẹ́ nǹkan tí kò dára lọ́pọ̀lọpọ̀. Àwọn eléyii dẹ̀ wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí mo dẹ̀ máa rí dáju wi pé mi ò ní, mi ò dè ṣe e ní ìgbà gbogbo náà, ní gbogbo ìgbà.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ re. Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀ bíi iná mọ̀nàmọ́ná, àwọn ẹ̀rọ kọ̀mpútà tí mo máa ń lò àti àwọn oríṣiiríṣii irinṣẹ́ àti àwọn ohun èlò tó túnṣẹ́ pàtàkì fún mi. Àwọn èléyi wà lára àwọn nǹkan tí ó dàbí ìdojúkọ fún mi ní gbogbo ìgbà náà, mo dè máa rí dájú pé mo dojú kọ wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

Báwo ni a ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára. À, nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe, à, ní ọ̀nà tí ó dẹ́ dára náà láti re pé gbogbo àwọn nǹkan tẹ̀ síwájú.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Láti fún èyàn ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tó dára, ó dà wá lára àwọn nǹkan tí mo ti ṣe rí. O jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ láti ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni. Eléyìí dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí pé mo máa ń ṣe àwọn ìtọ́jú ẹlẹ́yìí ní dì dára didára ni.

Ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gẹ́dẹ́gẹ́dẹ́. Rárá, mo dẹ̀ máa ń yára pé láti ìṣẹ́ láti ilé jẹ́ nǹkan tó dára mo dẹ̀ máa ń ṣe eléèy. Nígbà tí ayọ̀ rẹ̀ bá ṣi ṣílẹ̀ fún mi láti ṣe é nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni. Eléèyii dẹ jẹ́ nǹkan tí ó dára náà tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá wà gidi, gidi.

Yàrá wo nínú ilé rẹ ni ò fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibi tí mo ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ yàrá kan tó jẹ pé màá n tutù ní òòrèkóòrè, bí bá yí ni mo máa ti máa pinu lórí àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi tí mo fẹ́ ṣe. Eleyìí jẹ́ ǹkan tí ó dára náà tí mo de máa ń ṣe ní gbogbo ìgbà gidi gidi.